Ní ilẹ̀ adúláwọ̀, pàápàá jùlo ni orílẹ̀-èdè Nàìjíríà, ìrẹsì jẹ́ oúnjẹ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń jẹ láàárọ̀. Ẹ̀rẹ̀ emi náà kò jẹ́ àyòkúrò nínú àwọn tí ó máa ń jẹun ní àárọ̀. Ìrẹsì ni ó wọ́pọ̀ nínú oúnjẹ tí mo máa ń jẹ ní àárọ̀. Mo lè jẹ ẹ́ pẹ̀lú ẹ̀wà, mo lè jẹ ẹ́ pẹ̀lú ní jọ̀lọ́fù ràìsì, mo lè jẹ ẹ́ pẹ̀lú ẹran, mo lè jẹ ẹ́ pẹ̀lú dòdò. Àwọn nǹkan tí a fi ń jẹ ló máa ń jẹ́ kí ó wuni jẹ. Ẹlòmíìdà lè jẹ ẹ́ nígbẹ̀rẹ̀ fún pẹ̀lú òróró, ṣùgbọ́n ó dára tí ó bá fi èròjà protein jẹ ẹ́.

Rí àjò lọ sí ibi iṣẹ́ ní òwúrọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni wọ́n máa ń gbémi lọ ní ibùdókọ̀, ṣùgbọ́n ó rọrùn tí o bá ní ọkọ̀ tirẹ̀ láti gbé ọkọ̀ tirẹ̀ lọ sí ibi iṣẹ́ ṣùgbọ́n fún ẹni tí kò bá ní, ó lè nira díẹ̀ láti tètè dé sí ibi iṣẹ́ ní àsìkò tó yà.

Ibẹ́ẹ̀re yii sóòrò láti dáhùn. Mi ó kín ka ìgbà tí mò ń lo fóònù mi ní ojoojúmọ́ torí ó jẹ́ ǹkan tí ó máa wà pẹ̀lú mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó máa wà ní àrọ́wọ́tò mi, mo dẹ̀ máa ń lò ó ní ìgbàkígbà tó bá wù mí. O sóòrò fún mi láti ka òǹkà rẹ̀.

Ibi tí mo fẹ́ràn láti máa lọ ó pin sí oríṣiríṣi. Mo fẹ́ràn láti lọ sí ibi iṣẹ́, mo fẹ́ràn láti lọ sí ibi tí wọ́n ti ń ṣeré dárayà, mo fẹ́ràn láti lọ sí ibi òde àríyá. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti wà ní ibi tí wọ́n bá pè e ṣi So ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa wà ní ilé.

Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, òkèlè àbí ọ̀wẹ̀ jẹ́ gbajúgbajà nínú oúnjẹ tí a máa ń jẹ lọ́sàn-án. Àwọn oúnjẹ bí Àmàlà, ẹ̀bà, fùfú, iyán, sẹ̀mọ́, túwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà lára àwọn oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán. Ni ìgbà mìíràn, gààrí mímu náà wà lára oúnjẹ tí a máa ń jẹ lọ́sàn-án. Tí o bá wa n bọ̀ láti bí i ṣe níbi tí òrun ti mú, tí o bá rí omi tútù pẹ̀lú ẹ̀pà pẹ̀lú ṣúgà, gààrí mímu dára.